Maà ní pé ìyè owó o ti yí padà dáradára papajulò àti ìgbà tí mo ti ń ra nǹkan rárá mi, nítorí pé mo ti wá mọ iyi owó báyìí. Ẹ̀ ó dé mo dè kì í fẹ́ ná owo baṣùbaṣu àbí ẹ̀ bí, torí tí n bá ti mọ ye tí nǹkan jẹ́, mà á mọ̀ pé. Gbogbo owó tí ó bá wà lọ́wọ́ mi ò kò lè ra gbogbo ẹ̀tàn ọ, ṣùgbọ́n mò gbudọ̀ rà àwọn nǹkan tó ṣe pàtàkì. Èlò tí mo máa fi pamọ́ mi, èlò tí mo fẹ́ lò náà ni báyìí.

Ètò Yorùbá lórí tẹlifísàn, ó ṣe ǹkan tí mo máa ń wò, ehhh, pàápàá jùlọ bí Africa Magic ni wọ́n máa ti ń sábà ṣẹlẹ̀ bẹ́yẹn torí wọ́n máa ń ṣọ àwọn eré ìdárayá tí wọ́n ṣe ní, ehhh, orílè-èdè àti pé wọ́n ń lo, ehhh, Yorùbá láti fi ṣe àwọn ǹkan bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ máa ń sọ Yorùbá dáradára.

Ẹ ko fi ìkùnsí ọ̀rọ̀ tí àwọn ọ̀dọ́ ń lò tí kò yé mi nítorí pé ọ̀dọ́ náà lé èmi náà. Tí ó bá yẹ pé bóyá mo ti dàgbà báyen, ẹhen. Ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀dọ́ àbí tí àwọn ọ̀dọ́ ń lò báyìí, gbogbo ẹ náà ni ó yé mi dáadáa. Tí, tí kò bá dẹ̀ yé mi, màá béèrè. Nítorí tí o bá lọ sí orí TikTok báyìí, ẹ, gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ yẹn, si ló máa yẹ é yekéyèké.

Nǹkan tí mo lè ṣe nígbà tí ọmọ bá ń ṣàìsàn náà ni wípé a gbe lọ sí ilé ìwòsàn náà ni. A dẹ́ gbọ́dọ̀ mọ̀, àwa á bèèrè lọ́wọ́ àwọn tó mọ̀ nípa rẹ̀ kí ọmọ yẹn bá lè gba ìtọ́jú tó yíké tó déè ṣe pàtàkì nítorí wípé ọmọdé ni, kò dẹ́ lè sọ̀rọ̀, kò ní lè sọ gbogbo nǹkan tí ó bá ń ṣe dáadáa bíi ti àgbàlagbà.

Ohun èlò orin àwọn ìbílẹ̀ mìíràn opọ̀ gan. Paapàa jùlọ ní ìlé Haúsá, iru guitar tí wọ́n máa ń lò àti àwọn nǹkan díẹ̀díẹ̀ tí wọ́n máa fí ń ṣe orin ó yàtọ̀ sí ti ọ̀dọ̀ wa n bi bai, tàbí tí o bá dé lọ sí ti àwọn Igbo náà, o ní àwọn bí i ìlù wọn náà tó tún yàtọ̀ sí, à, ọ̀dọ̀ wa tí wọn dẹ̀ dára gan-an tán.

Ẹ̀ wíwẹ̀ nínú odò ó máa ń jẹ́ nǹkan tí, ó jẹ́ nǹkan tí mo ti ṣe rí nígbà tí mo kéré, ó dá ẹ jẹ́ nǹkan tí mo gbádùn gbáyẹn Ati e máa ń sákúrò nílé lọ ṣe nítorí pé tí àwọn òbí wa bàa máa ń pa ẹ, wọ́n máa bínú sí wa ìgbayen noni. Mo rántí ìgbà tí mo lowẹ́ lódò tí wọ́n kà mí tí wọ́n dẹ̀ na wa nílé gbàyẹn. Ṣùgbọ́n kò n se ǹkan tí mo fẹ́ ṣe báyìí torí.

Ehn bí mo ṣe máa ń ṣọ́ra nígbà ọrùn gbígbóná náà ni pé tí n bá ní nǹkan tó ṣe pàtàkì tó fẹ́ gbé mi jáde, n ò ní jáde, mo máa wà nílé. Ehn tí n bá dẹ̀fẹ̀ jáde, mo ń ríi wí pé àwọn aṣọ funfun àti aṣọ tí kò n ṣe pé o ma máa fa oogún ni mo máa ń wọ̀. Ehn torí aṣọ bi dúdú, ẹhen wọ̀nyẹn ó máa n mú oogún pọ̀ gan.

Ọbẹ̀ ilá jẹ́ ọbẹ̀ tí ó dára gan fún ara nítorí àǹfààní tó máa ń ṣe fún ara. Mo fẹ́ràn rẹ̀ gan, tó òótọ́ ìgbà tí mo kéré kò ṣe ọbẹ̀ tí mo nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n mó ti ṣe dàgbà ó jẹ ọbẹ̀ tí mo fẹ́ràn láti máa jẹ papajùlọ. Kò sí, mo lè fi jẹ ba, mo lè fi jẹ iyán, mo lè fi jẹ sẹ̀mọ́, mo dè máa ń ṣe fún ara mi. Ó ṣe ọkọ, kò ṣe ọbẹ̀ tó ṣòro láti sè, ó dà jẹ ọbẹ̀ tí kò kí n gbówó púpọ̀ gan láti ẹ ti lè fi sí.

Eh, bí a ti so òkun bàtà ò le, eh tí bá fẹ́ ṣàlàyé fún ọmọdé máa fi hàn náà ni. Máa sọ fún ọma wa lẹ́gbẹ̀ẹ́ mí tí mọdé máa fi, eh bẹ̀rẹ̀ tí mo máa fi hàn torí tó bá ń rí ó, ó máa tètè kọ́ ọ nípà rẹ to bá sọ boyá èèmejì àbí èémẹ́ta.

Àkókò ọdún tí mo fẹ́ràn ju, ohun náà ni ọdún Kérésìmesì, ní oṣù December tó jẹ́ oṣù kejìlá, idi dẹ́niwípé ìgbà yẹn ni mo n ráyè láti travel lọlé tí A bá, tí mo dẹ̀ ma rí àwọn family àti ẹbí àti àrà mi tà de jọ́ máa ríra, tà máa jo ṣeré papọ̀

Bẹ́ẹ̀ni mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, èé mo dẹ̀ ń fẹ́ran rẹ̀ nítorí pé ó máa ń fún mi ní èyí tí a ń pè ní discipline láti kàwé. Torí mo máa ń fẹ́ran láti máa jot it down, tó máa journali àwọn nǹkan kí nǹkan tí mo bá ń kà, eh kíkọ́ pẹ̀lú ọwọ́ ó dẹ̀ máa jẹ́ kí n rán tí àwọn nǹkan tí mo bá ti kà náà.

Ní ìwà ọmọlúwàbí ni wí pé kí o ṣe jẹ́jẹ́ ní ìlú, ko dẹ lè ran ọmọ ẹni kejì rẹ lọ́wọ́ ní ibikíbi àti lóòrèkóòrè, tí o bá ṣàtì láǹfààní láti lè ṣe. Ẹ ìwà ọmọlúwàbí dẹ̀ jẹ wí pé kí ìfẹ́ kó jẹ́ ìpìlẹ̀ gbogbo ǹkan tí a bá ń ṣe, ko dẹ̀ máa ró tàwọn ẹlòmíì mọ́ ti ẹ náà.

Ó máa ń tó ìgbà márùn-ún tí mo máa n ní ìpàdé. Lọ́sẹ̀, ẹ́, ìgbà mí maa máa ní ìpàdé lóju korojú, ìgbà mi àde máa ní ìpàdé ní online ní orí èdè tí a ń pè ní virtual meeting. Ehen, ó dà máa wà torí iṣẹ́ wa, ẹ, ó gba pé ká máa ní ìpàdé lórekóore.

Tó bá kan pé yíyan àwọn alabàsísẹ́ pọ́, èmi máa ń wo ipa àti ehn, mo dẹ̀ máa lọ wádìí nípa ènìyàn yẹn. Nítorí o eh mo, ó gbọdọ̀ jẹ́ ẹni tí olóòtítọ́, ó dẹ̀ jẹ́ ẹni tí akíkanjú, tí kò kí n fiṣẹ́ ṣeré nítorí pé ó ṣe pàtàkì sí mi gan.

Ehn, agbègbè mi ní àṣálẹ́ oooo, mi ò kí ń fi bẹ́ẹ̀ jáde náà ṣùgbọ́n, eh, kí i ní iná wà nítorí nínú ibi tí mò ń gbé, o jẹ́ ibi tí wọ́n á kó iná síta. Tó dẹ̀ jẹ́ bí estate náà tí àwọn ọmọdé lè rìn ká máa ṣeré, eh, tí a bá dẹ̀bọ̀ síta àwọn, eh, tó bá wòkè àwọn ìràwọ̀ àti òṣùpá á parí wọn.

Màá sọ pé lónìí náà ni nítorí ojoojúmọ́ náà ni mo máa ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Nítorí wípé mo jẹ́ ẹni tí mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáadáa, pàá pàá jùlọ láti lè mọ nǹkan kíǹkan tí ń bá tí ìmọ̀ tẹ́lẹ̀, ẹ, mo máa ń fẹ́ràn láti lè bá àwọn òṣìṣẹ́ mi kajọ onúpọ̀, ká dẹ́ jọ nǹkan tí ń kò bá ṣá ti ye mi ṣá, mo máa rí dájú pé mo béèrè.

Kíkọ́ ẹ̀kọ́ ní orí fóònù, ó ṣe pàtàkì gan. Wọ́n dẹ̀ ti mú, mú, eh, eh, ìkẹ́kọ̀ọ́, ó ti ṣe, ó ti make ẹ̀kọ́ wá very easy. Nítorí wípé tẹ́lẹ̀, ó ko lè kọ́ ẹ̀kọ́, wà á ní láti lọ sí bóyá ibi school àbí, ẹ, kó rìnrìnàjò. Ṣùgbọ́n báyìí, láti ilé ẹ, wà á kọ́ ṣi kọ̀m̀pútà àbí phone, wà á dẹ̀ ti máa kẹ́kọ̀ọ́. Eh, ó gba pé kí o túnra ẹ̀kọ́ náà, ó dẹ̀ ní nǹkan tí àwọn tó ń pè ní self discipline láti lè kọ rú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀

Ẹ máa ní oṣù tó kọjá ni mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́, ìyẹn tàbí wípé LinkedIn Headquarter ni wọ́n bèrè fún nǹkan bẹ́ẹ̀, a dẹ̀ jókòó tá a jọ draft àjọṣe tí mo dẹ̀ kọ, tí mo dẹ̀ lọ ṣe ètò gbogbo ẹ bó ṣerí. Kò ń ṣe'mí nìkan náà ṣá, ṣùgbọ́n mo wà lára àwọn tí a jọ ṣeé papọ̀